Báwo ni a ṣe ń ṣe ìrànlọ́wọ́ àkọ́kọ́? Ìrànlọ́wọ́ àkọ́kọ́ o jẹ́ ǹkan tó jẹ́ wípé eeyan gbọdọ̀ mọ̀ nípa rẹ̀, ní n tò lè mú kí daadaa o báyan àti ẹni tí èèyàn mọ̀ àti ẹni tí èèyàn o mọ̀. Eleyi ni ó mú ìrànlọ́wọ́ bá ẹni tí ǹkan ṣẹlẹ̀ sí ní kí ìjàǹbá náà kó má bà pọ̀, kó má bà di n tó lè dáà, dó lá, tó lè gba ẹ̀mí ẹni.